Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó máa ń ṣe ètò ọ̀pọ̀lọpọ̀ ǹkan gan, nítorí mo fẹ́ràn kí ǹkan máa lọ ní ìró ọwọ́ ro ṣe àti kí ǹkan máa lọ bí mo ṣe ní ní ọkàn láti je kó lọ. Ó dára kí èèyàn máa ṣe ètò ǹkan, ó máa jẹ́ kí ǹkan lọ bó ṣe yẹ kó lọ àti kó si tùn le ba, save time kí eeyan mabá padanu ọ̀pọ̀lọpọ̀ àkókò. Ó dára kí èèyàn má ṣe ètò ǹkan gan, ó dára.

Tí o fẹ́ràn wà ní òru, n n mó jẹ́ eeyan kan tí ó máa ń sùn lóru náà. Nítorí pé mo máa ń gbádun òrun òru dáradára. Nítorí pé òru ní àkókò tí wọ́n má ń fi n sún. Gbogbo ọ̀sán àbáárọ̀ mo máa ń fi ṣe iṣẹ́ ni. So fún ìdí èyí, òru jẹ́ ọ̀kan nínú àwọn wákàtí tí mo fẹ́ràn jùlọ. Nítorí pé wákàtí náà ni mo fi máa ń ṣe ara mi lóore, tí mo fi máa ń sùn, tí maa si fi gba àgbàrá fi ṣe iṣẹ́ ọjọ́ kejì.

Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn? Hmm, rárá o, mi kì í gbé àpò ẹ̀yìn. Mo ní báàgì tí mo máa ń kó nǹkan sí lọ́tọ̀. Báàgì náà sì jẹ́ báàgì ẹ̀yìn tó tóbi gan. Mo máa ń fa lọ́wọ́, mi kì í pọn sẹ́yìn rárá. Nítorí pé ó tóbi gan, ṣùgbọ́n ó ní apá tí èèyàn fi le pọn. Ó jẹ́ báàgì tí àwọn èèyàn, báàgì tí èèyàn máa ń gbé travel. Só ni báàgì yẹn, ó ní apá tó gún, èèyàn máa fa bá a. Ó de ni táyà lẹ́sẹ̀, o máa fi táyà, o máa máa fi táyà, táyà yẹn rìn, èèyàn máa fi ọwọ́ fa lọ.

Nígbàwò ní o kẹ́yìn sunkún? Ìgbà tó kẹ́yìn tí mo sunkún ni ọ̀sẹ̀ tó lọ, ó sì jẹ́ ẹkún ti àwọn èèyàn máa ń pè ní ẹkún ayọ̀. Nítorí pé ní ọ̀sẹ̀ tó lọ ni mo gba owó kan tí mi ò gba rí lákàntì mi fún ìwà dáadáa tí mo n ṣe àti iṣẹ́ gidi tí mo n ṣẹ̀ṣẹ̀ gbà. Mo wa gba owó oṣù ní ọ̀sẹ̀ tó lọ. O mú mi sunkún gan nítorí pé owó náà yà mí lẹ́nu. Mi ò tí léro wípé nǹkan bayẹn le ṣẹlẹ̀ sí mi ní àkókò yìí. So fún ìdí èyí, mo sunkún ayọ̀, mo sì fún Ọlọ́run ní gbogbo ògo.

Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? Tí mo bá ti ní any ìṣòro nípa lílo ẹ̀rọ ayárabíàṣá mi, mo ti ní ẹni tí ó máa ń bá mi tọ́jú rẹ̀, tó ń jẹ́ software engineering. Ó máa ń bá mi yẹ̀ ẹ́ wò, ó dẹ n bá mi yẹ gbogbo ohun kan tí o mu wo. So ó máa ń bá mi ṣe nígbà kúgbà tí m bá ti ní ìjákulẹ̀ àbí ìbápàdé kan tó ti mọ bí má ṣe ṣe. Mo sì máa ń san owó fún un. Owó tí mo máa ń fún un máa ń dá lé lórí pé bí nǹkan tó bá mú ẹ̀rọ ayárabíàṣá mi, ni a máa ń fún un l'ówó rẹ̀.

Ṣé o mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń gun kẹ̀kẹ́ dára dára. Kẹ̀kẹ́ jẹ́ ǹkan tí mo, tí mo fẹ́ràn láti máa gun nígbà tí mo wà ní kékeré. Nígbà náà mi dà kẹ̀kẹ́ ní fun ará mi, ṣùgbọ́n máa ń fi owó gbà, màá sì lò fún boyá ọjọ́ kan àbí ọjọ́ méjì tí màá kí n tó lọ dà padà. So, ìgbà tí màá fi lò máa ń, máa ń jẹ́ gẹ́gẹ́ bí owó tí mo bá san. Bí ọjọ́ bá ṣe pẹ́ si, bẹ́ẹ̀ náà ni owó tí màá san ṣe pọ̀ si. Kẹ̀kẹ́ jẹ́ ǹkan tí mo máa ń gun gan, mo fẹ́ràn rẹ̀ gan, ṣùgbọ́n nísinsìnyí kò sí ààyè fún ǹkan bẹ́ẹ̀ yẹn mọ́. A ti ní mọ́tò àti everything.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Rárá o. Mo jẹ́ èeyàn tó máa ń jẹ ẹran. Mo máa ń jẹ ewéko, bọ́ya ẹ̀fọ́ abí ewédú. Kò sí kan tí mo kìí sábà jẹ sá̀, mo máa ń jẹ ẹran. Bọ́ya ẹran màlúù ni o, abí ẹran ẹja, abí ti adìẹ. Kò sí èyí tí mi kìí jẹ nínú gbogbo wọn. Ṣùgbọ́n ẹran adìẹ ni mo fẹ́ràn jù láti máa jẹ. Mo fẹ́ràn ẹrankẹ́, pàápàá jùlọ tó bá jẹ́ adìẹ agirìki. Ó jẹ́ adiẹ́ tí mo fẹ́ràn láti máa jẹ jù.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ? Mo je eyakan tó jẹ́ wípé ó fẹ́ràn ki wọ́n máa ń fún èèyàn ní nǹkan kan. So pínpín oúnjẹ jẹ́ nǹkan tí mo máa ń ṣe. Bee nígbà tí mo bá ń jẹun ní ibi iṣẹ́ àbí nígbà tí mo bá ń jẹun ní àárín ọ̀pọ̀ ènìyàn, mo lè pé won kí wọ́n wá jẹun àbí kí ń pín oúnjẹ náà sí méjì, kí ń dá aṣọ náà méjì, kí emi gbé ida kan, kí ń gbéda kan naa fun awon náà kan jẹ tó bá wù wọ́n láti jẹun. So fún ìdí èyí, pínpín oúnjẹ jẹ́ nǹkan tí mo mọ lára tí mo sì nífẹ̀ẹ́ sí, mo máa ń ṣe pẹ̀lú inú didun ni.

Se o máa ń ṣiṣẹ́ láti ilé, ẹé bẹ́ẹ̀ ni mo máa ń ṣe iṣẹ́ mi ní àti ilé. Tó bá jẹ́ pé mo bá ní iṣẹ́ tí kò jọmọ́ kí n yọjú sí ibi bẹ́ẹ̀ tí mo lè pari ẹ́ through my system or through online. So mo máa ń ṣe ní àti ilé tí mio ní lọ sí ibi iṣẹ́ ní ọjọ́ náà. Ṣùgbọ́n ní ọjọ́ mi lèlé tó bá jẹ́ pé iṣẹ́ tí mo bá ní ó gbà kí emi gangan lọ fojú wo fún r'ará mi, mi ò ní ráyè láti ṣẹ́ láti ilé. Mà á ní láti ọkọ̀ dé bẹ́ẹ̀ ná. So mo lè wọ ọkọ̀ dé bẹ́ẹ̀ kí n tó padà sí ilé kí n máa ṣiṣẹ́ ní ilé, àbí kí n ṣiṣẹ́ ní ilé fún ìgbà díẹ̀ kí n lọ wọ́n níbi iṣẹ́ kí n tó padà sí ilé kí n tó máa ṣiṣẹ́ lọ. Ṣùgbọ́n ẹ̀kọ̀ kan mo máa ń ṣiṣẹ́ láti ilé tó jẹ́ pé kí mo lọ sí ibi iṣẹ́ pẹpẹ, tó jẹ́ pé iṣẹ́ náà kò nílò kí n yọjú sí ibi bẹ́ẹ̀ rárá.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Eléyi jẹ́ ibèerè tó jẹ́ ibèrè gidi. Nítorí pé níbi iṣẹ́ mi, mo ní àwọn alábàáṣiṣẹ́ tó pọ̀ gan an. Wọ́n sì pọ lọ́pọ̀lọ́pọ̀ ya ń turu. So, mo máa ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ pẹ̀lú ìwà pẹ̀lẹ́ àti ìwà jẹ́jẹ́. Nítorí pé tí ẹeyan bá ti wà láàárín ọ̀pọ̀ ènìyàn, èeyań gbọdọ̀ funra sí ìwá ènìyàn. Èeyan dẹ̀ gbọdọ̀ mọ bí èeyan ṣe máa wùwà sí àwọn ènìyàn. Ó dára kí èeyan máa ṣiṣẹ́ tọ̀wọ̀tọ̀wọ̀ àti àpọ́nlé. Kò bá jẹ́ pé ẹni tó ń bá sọ̀rọ̀, bóyá ẹni tó kéré sí ọ̀ ni, boya ẹni tó jù yàn lọ, èeyan gbọdọ̀ fún oníkálukú ní àpọ́nlé ti tirẹ So, fún ìdí èyí tí mo bá wà níbi iṣẹ́, mo máa ń ṣiṣẹ́ pẹ̀lú ìwà irẹ́lẹ̀, pẹ̀lú ìwà dáradára. Mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ tọ̀wọ̀tọ̀wọ̀. Mi kì í jágbe mọ́ wọn. Mo máa ń jẹ́ kí wọ́n mọ̀ wípé oníkálukú wa jọ wa ṣiṣẹ́ ni. Ka ṣiṣẹ́ papọ̀ ní ifọwọ́sòwọ́pọ̀, máa ń jẹ́ kí iṣẹ́ yá, kó sì mú ìjádi rere wá.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, mo máa ń bá wọn sọ̀rọ̀ dáradára. Kódà a tún ní ẹ̀rọ ìgbésókè kan ní ibi iṣẹ́ wa tí a fi máa ń pe àwọn oníbàárà wa. Mo sì tún ní ìkàn nì lẹ̀ fún ara mi tí mon ń lo personally. Mo máa fi ń kọ̀ ọ́, mo máa fi ń pe àwọn, àwọn ìbátan mi like my relative mi ò ma fi ń pé, a máa n jọ sọ̀rọ̀ níbẹ̀ dáradára. Ó sì jẹ́ ǹkan tó, tó mọ́ mi lára gan láti máa lò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbá.

Tí wọ́n máa ń ṣe ìpè fídíò bẹ́ẹ̀ ni wọ́n máa ń pe àwọn èèyàn through video call. Nígbà mí gan se ni interview tí mo ṣe gbẹ̀yìn tá ń pè ní ìfì ọ̀rọ̀ wá ni lẹ́nu òwò tí mo ṣe. Ọ jẹ́ through video call mo fi ṣe interview ọ̀rọ̀ náà. Mo máa ń sọ̀rọ̀ ní pa-- mo máa ń sọ̀rọ̀ ní video call gan. Ọ̀ún tẹ́ ṣe máa ń bá-- wọ́n máa ń pe ìyàwó mi àti àwọn ọmọ mi through ìpè fídíò. Mo fẹ́ràn rẹ̀ gan, mo sì nífẹ̀ẹ́ sí i nítorí pé ìyẹn máa ń rí ara èèyàn tí ìyẹn bá jọ ń sọ̀rọ̀

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábilì iṣẹ́ mi jẹ́ tábìlì tó kọ Orand mobi tébù mi báì like. Ó jẹ́, ó gùn ni wọ́n bà á, ṣùgbọ́n kò gùn jù. O rora round, ó kọ bí lẹ́ta C. So níbi C yẹn lẹ́léyi o round mó bi ara igàna. So through ibi ara igàna kan, ilẹ̀kun tí máa gbá wọlé wà níbẹ̀ tí ma ti wọlé. Aga mi ń wà níbi àárín C yẹn, ibi àga mi ni wà tí mo ti ń jókòó.

Báwo ni o ṣe máa ń ṣètò owó iṣẹ́? Owó iṣẹ́ jẹ́ owó kan tí mo máa ń ṣètò gan, tó sì jẹ́ wípé mo gbọ́dọ̀ ṣètò rẹ̀ dáradára, nítorí kò gbọ́dọ̀ dín, bẹ́ẹ̀ ni kò sí tun gbọ́dọ̀ lé, ṣùgbọ́n o dara kó lé, nítorí pé tó bá lé, àpò mi ló máa lé si, ṣùgbọ́n ó léwu láti jẹ́ pé kó din. Bẹ́ẹ̀ ni mo máa ń ṣètò rẹ̀ gan, mo sì máa ń ṣe calculation, ìyè owo ti mo bá pa ní a day àti ìyè tó jáde ní a day, so, tó bá ti balance no issue.

So fẹ́ yan irin òkè? Hmm, àrin òkè jẹ́ ǹkan tó lágbára kí ènìyàn mọ̀ ọ́n, torípé ó máa ń fi ẹsẹ̀ rẹ̀ ó yan. So kí ènìyàn máa rìn, irin òkè jẹ́ ǹkan tí o lè di ẹ ṣùgbọ́n tó bá ti mọ́ ènìyàn lára kò sí wàhálà. Èèyàn máa rìn náà ni ṣùgbọ́n ni'bí iṣe mi mo làwọn kẹ̀kẹ́ tí wọ́n máa ń gún ni tó lè dé bíbẹ̀. Otí mọ̀ mí lára kìi ni mí lára lati ti gùn rárá, ó ti jẹ́ ǹkan tó mọ̀ mí lára gùn.

Tí o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ dáradára. Nígbà míì, mo lè ṣe iṣẹ́ fún bíi wákàtí mẹ́ta sí mẹ́rin nígbà tí mo bá níṣẹ́ ńlẹ̀ gan-an. Nítorí pé èèyàn máa ń gba owó gẹ́gẹ́ bí wákàtí tí wọn bá fi ṣiṣẹ́. So tí mo bá ṣiṣẹ́ ní wákàtí kan, owó wákàtí kan ni màá gba. Tí mo bá ṣiṣẹ́ wákàtí méjì, owó wákàtí méjì màá gba. Bẹ́ẹ̀ ni tí mo bá ṣiṣẹ́ wákàtí mẹ́ta, owó wákàtí mẹ́ta ni màá gba. So, ó jẹ́ nǹkan tó máa ń dùn mọ̀ mi ká níṣẹ́ ńlẹ̀ dáradára nítorí pé wọn á fí lè pa ọ̀pọ̀lọpọ̀ owó sí àpò ara mi ni.

Orin wo ni o fẹ́ràn jù? Orin tí mo fẹ́ràn jù ni orin ilé ìjọsìn. Nítorí pé orin náà máa ń jẹ́ kí n sọmọlórùn, ó sì máa ń jẹ́ kí ó máa-- ó ṣé máa ń wù mí kọ sa. Mo fẹ́ràn orin tó jọ máa-- orin tí wọ́n fi máa ń gbé Ọlọ́run ga, tí wọ́n fi máa ń gbé orúkọ Ọlọ́run ga. Orin náà ló máa ń wù mí gan ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Kódà tí mo bá wà níbi ise mo máa ń gbọ̀, tí mo bá wà nílé mó ṣé máa ń gbo. So orin Kristẹni ni mo máa ń gbọ́ jù.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Mo si tun máa ń gbé ẹ̀rọ mi gangan sí ìdákẹ́jẹ́, boya nígbà tí mo bá wà níbi iṣẹ́ àbí nígbà tí mo bá ń ṣe, tí mo bá ń ṣe meeting. So ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ tó jẹ́ pé anybody kò ní, kò ní gbọ́ tí wọ́n bá pè mí nítorí kò ní pariwo rárá.

Se mo máa ń gba àwọn imeeli àìwòló, àá bẹ́ẹ̀ni ó dí dandan. Kò sí bí ènìyàn o se máa gbá ńkàn tó wúló tí èèyàn o si tun nígbà ohun ti f wúló ni ìgbà mìí. Sugbon tí wọn máa ti gba ohun tí o wúló yẹn, mi kì í débẹ̀ rárá. Mi kì í ráàyé ká wọn themselves. Nitoripé o máa ń gba ọ̀pọ̀lọpọ̀ e-mail every day. So I don't really have time to check all those ones that is not or that is not reasonable. So I have to take my time to read one that is very reasonable and is very important for me to go through them. So àwọn èyi tí ó ba wuló mi kì í ka rárá.

Nígbà wo ni wọ́n máa ń fọwọ́ sọ? Hmm. Nígbàtí wọ́n máa ń fọwọ́ sọ ni, ní ọjọ́ ìsinmi, ẹ̀ẹ̀kan láàrọ̀ ìyànṣẹ máa ń fọwọ́ asọ mí. Ní gbogbo ọjọ́ ìsinmi wọ́n máa ń fọwọ́ sọ. Nítorí pé every Sunday mi kì í lọ síbi iṣẹ́, mo kàn ní láti lọ sí ilé ìsinmi àti ilé ìjọsìn ní àárọ̀. So tó bá ti di bí àgọ́ méjìlá àbí àgọ́ kan ọ̀sán, màá ti padà délé. So fún wákàtí tó kù yẹn ni màá fi ṣe àwọn iṣẹ́ ilé. Bọ́ya fọwọ́ sọ ni o, pọnmi sí ilé ni o, gbálẹ̀ ni o, fọ ọkọ ni o, dáná ni o tí màá fi ṣe nìyẹn.

Tí o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́, bẹ́ẹ̀ ni ọ̀gá alése ọba máa ń gbé wa jáde ní ẹ̀ẹ̀kan láàárín oṣù. Àbí nígbà tí ǹkan bá gba ibe sókè, tí a mọ̀ sí promotion ibi iṣẹ́. So wọ́n máa ń gbé ẹni náà jáde bá yá jọ kejì àbí jọ kọlà, tí wọ́n máa gba promotion ni wọ́n máa ń gbé e jáde. Àbí nígbà tí ẹ̀yin bá ṣe iṣẹ́ takuntakun tó ṣe sẹ́ gidi gan, so nígbà náà ni wọ́n máa ń gbé wọn jáde.